Tí mo bá rí pé mo fẹ́ sùn tí ọrùn yẹn ò dẹ́ wá, mo máa gbé movies síwájú, máa mu wo àwòrán nítorí mo kíyèsi pé tí ọrùn bá ti ń kùn mí, tí mo bá rí pé mi ò rí ró nù, sùn tí ọrùn kùn mí, tí mo bá fẹ́ kó orun kùn mí, tí mo bá ti gbé àwòrán síwájú, ọrùn máa ń tètè kùn mí.

E tí mo bá ti jí láàrọ̀ ni mo máa fọ eyín mi. Láàrọ̀ tí mo bá ti jí, ẹ̀ẹ̀kan tí mo dè máa fọ eyín mi nìyẹn. Ṣùgbọ́n lẹ́ kankan mó ma fọ eyín mi ní alẹ́ kí n tó sun ti o bá wùn mi Ṣùgbọ́n kò, kò, kò ní ṣe nǹkan tí mo máa ṣe lójoojúmọ́

Bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn tó fẹ́ràn kí n máa kọrin, ṣùgbọ́n kì í ṣe dé, ẹm, lẹ́vù àwọn akọrin. Mo kò fẹ́ràn kí n máa kọrin fúnra mi pé kí n kọ dáwà kí n máa kọrin àbí bóyá ní ilé ìjọ. Mo fẹ́ràn kí n máa kọrin, óò dẹ̀ jẹ́ nǹkan tí mo ti fẹ́ràn láti ìke.

Èmi ò kí ń lo ìrọrí tí mo bá fẹ́ sùn. Ó ti mọ́ mi lára kí n kin kan tẹ ojú lórí bed mi bá yẹn. Kò mọ̀ mi lára kí n má lo ìrori, ṣùgbọ́n tí mo bá lọ sí ilé miran. Tí wọ́n bá dẹ fún mi, mo lè lo, mò dẹ lè má lo. So, ẹ̀kọ̀ọkan ni mo máa ń lo ìròrí. Tí mo bá dẹ màá lo ẹyọ kan.

Àwọn tí mo fẹ́ràn lórí pizza, ó jẹ́ bí àwọn ẹran tó máa ń wà lórí àti àwọn ohun tó máa ń rẹ́ sí orí ẹ̀ yẹn ló máa ń jẹ́ kí èmi fẹ́ràn pizza. Mo dẹ̀ fẹ́ràn bó ṣe ma ń dùn lẹ́nu, mo fẹ́ràn gbogbo nǹkan tó fi ṣe pizza.

Bí ópin ọ̀sẹ̀ ni mo máa ń sábà fẹ́ fọ àwọn aṣọ mi, tó bá ti di ìparí ọ̀sẹ̀ bo yá Saturday àbí Sunday. Ṣùgbọ́n tó bá wáyé pé mi ò ní iṣẹ́ tí mo ń ṣe ní àárín ọ̀sẹ̀, mo máa ń fọ àwọn aṣọ mi láàrín ọ̀sẹ̀ náà. Nítorí kí n má ba à lè ṣèwálà ní òpin ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ tí ó bá ti di àsìkò òtútù pé àsìkò òjò àbí tí òtútù bá mú. Mo ní aṣọ tí mo lè wọ̀ nígbà náà tí máa fi jẹ́kára mi kí òtútù má bà lè wo ara mi púpọ̀ jù.

Ìrìn àjò lọ sí ibi iṣẹ́, ẹ ó máa ẹ̀ ó máa ń wà ní, mo máa ń fi ṣe exercise lẹ́ẹ̀kọ̀kan tí mo bá fẹ́ jáde láàárọ̀ lọ ibi iṣẹ́. Nítorí ó máa ń fún mi ní, eeh, ààyè láti lè jó àwọn ohun tí ó da, tí àwọn òyinbo n pè ní fáàtì lára.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ìmelì àìwúlò lórí fóònù mi tó jẹ́ pé mi ti è mọ́ ibi tí àwọn ìmelì náà ti ń bọ̀. Ṣùgbọ́n nítorí pé mo ti mọ̀ pé kì í ṣe ohun tí mo nílò àbí kì í ṣe ohun tí ó máa ń ní ìtumọ̀ sí ayé mi, màá rọra fílè.

Tí mo bá fẹ́ lọ sùn, mo máa ń wọ singlet àti boxers. Kí torí oru tí oru bá wà, mo ti ẹ le tún bọ́ singlet náà ki oru má ba à le pọ̀ jù. Ṣùgbọ́n tó tútù bá wà, màá wọ aṣọ òtútù fi sùn kó tútù má ba à wọ ara mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun tí mo bá ti ríi wípé ẹni báyì tí mo bá sọ̀rọ̀ sí, ó jẹ́ èèyàn tó máa le bá mi ra ọjà, tó máa le patronize, màá fi lọ pé à, òun báyìí ni mo ń ṣe o. Tí o bá lè bá mi ra ọjà, màá ní ìfẹ́ sí o.

Rárá mi ò tíì gún alùpùpù rí, nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìrìnàjò mi, kò kín lọ sí àwọn ibi bẹ́ẹ̀ tí màá fi gún alùpùpù, ṣùgbọ́n mo ní èrò láti gún.

Owó tí mò ń gbà ò dára tó torí mo ní àwọn ohun púpọ̀ tí mò fẹ́ fowó ṣe. Mo fẹ́ tọ́jú ẹbí, mo fẹ́ tọ́jú ará, mo de fẹ́ tọ́jú ara mi, mo dè fẹ́, eeh, invest nínú àwọn businesses kan kan. Nítorí náà owó tí mò ń gbà kò tiẹ́ tó mii jẹun. Mo dẹ̀ nílò àwọn opportunities tó bá lè fún mi ní owó sí.

Ààyò tó mi fún ìparí ọ̀sẹ̀ ni pé kí n gbé ọ̀rẹ́ mi jáde lọ sí swimming pool pé ka lọ wẹ̀, ṣùgbọ́n owó kò pọ̀ lọ́wọ́ mi báyìí bí mo ṣe wà. Àmọ́ tí mo bá rí owó kó tó di ìparí ọ̀sẹ̀, mà á mú wá sí ìmúṣẹ, mà á gbé e lọ sí ilé ìwẹ̀.

Àwọn ohun tó wà nínú àpò owó mi ni, driver's license mi àti àwọn national ID card mi àti passport àti àwọn ohun, ohun tí mo máa ń fi yọ sim port mi lórí fóòmù mi máa ń kíì síbẹ̀ náà àti owó náà.

Eh tí mo bá nílò láti lo ohun mímu piritin, mo máa ń lo lẹ́ẹ̀kọ̀kan tí mo bá nílò rẹ̀. Sugbon tí mi ò bá nílò láti lò mi kì í lò ó. Ni ìgbà tí ó bá jẹ́ pé à, mo mọ̀ pé ohun báyìí mo nílò láti lò lẹ́sẹkẹsẹ̀ àbí òhún wù mí ló, màá dé lo díẹ̀ la.

À, ẹ̀kan kan ni mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Àwọn ìgbà mẹ́rẹ̀ẹ̀ jẹ́ ìgbà tí àwọn òbí mi bá wà lára oúnjẹ, tó bá wà ní àyíká mi tó bá ń wò, ìgbà mi mo kò lè joko tí wọ́n kì í mọ̀ ọ́n bá wọn wò. Ṣùgbọ́n tó bá jẹ́ emini kan, mo wà á lé mi kí n ní àkókò láti máa wò.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Ó tẹ́ ní ìkàn tí mo ṣẹ̀ rà á ní ọdún tó kọjá, mo dẹ̀ ń wọ dáadáa. Ó dẹ̀ jẹ́ ago tó jẹ́ pé ó dára láti rí ní ọwọ́ èèyàn. Mo dẹ̀ fẹ́ràn ago náà dáadáa. Ó jẹ́ àwọn ago tí òyìnbó ń pè ní "smart watch".

Rárá o, mi kì í ṣe ẹni tí kò kí ń jẹ ẹran. Kàkà bẹ́ẹ̀, mo fẹ́ràn kí máa jẹ ẹran ni. Nítorí ẹran ó jẹ́ ara òun tó máa ń jẹ́ kí oúnjẹ wu èèyàn yàn jẹ. Tí ọ bá ń jẹ oúnjẹ tó dẹ̀ rí ẹran lórí oúnjẹ, ó máa ń jẹ́ kí ó ní bí oúnjẹ yẹn ṣe máa ń wu èèyàn sí.

Rárá, mi ò ní àwọn ẹ̀rọ olùgún ní ilé. Ṣùgbọ́n mo ní ní ibi iṣẹ́ mi tí mo ti ń ṣiṣẹ́. Mo dẹ̀ ní ní ilé ìjọ ní Ṣọ́ọ̀ṣì tí mo ti ń sin Ọlọ́run. Nítorí òun la máa ń lù ní ọjọ́ Sunday àti ní àárín ọ̀sẹ̀ tí a bá ti fẹ́ ṣe ìjọ, tí a bá ti fẹ́ ṣe ìwàásù.

Bẹ́ẹ̀ni, àwọn ìgbà kan máa ń wà tí mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, tó jẹ́ pé àwọn iṣẹ́ kan máa wà tó jẹ́ pé tí eyan o bá parí lọ́jọ́ náà, ó lè di wàhálà ní ọjọ́ kejì tó jẹ́ pé a ò ní lè rí parí mọ́. So o máa ń dá kínyàn kúkú jókòó tì, kínyàn parí ẹ̀ ní ẹsẹ kẹsẹ̀.